Kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? Okay. Ǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn, tí bá ti dé láti ibi iṣẹ́, tí mo dé láti ibi iṣẹ́, ibi tí mo ti ń ṣiṣẹ́, ìyìn, iṣẹ́ ọwọ́, tí bá ti dé láti bẹ̀yẹn, màá kọ́kọ́ lọ wẹ̀. Màá kọ́kọ́ lọ wẹ̀. Ìgbà tí bá ti wẹ̀ tán, tí bá wọ inú ilé, màá dẹ̀ jẹun. Ìgbà tí bá ti jẹun, mí ni sùn. Lẹ́sẹ̀kẹsẹ̀, màá kọ́kọ́ wà lórí online. Màá lọ sí orí online, màá entertain ara mi. Díẹ̀, láti tí mo ti entertain ara mi tí mo ti rí pé okay, ó ti tó, ó ti tó, ó ti tó time pé kí n sùn. Ẹhẹ́n, màá lọ sùn. Màá tẹ ni Ǹkan kí n tó lọ sùn, máa gbàdúrà ná. Mọ̀ pé Ọlọ́run ló tó, Ọlọ́run ló tó bí tó, òun ló gba ìyìn, òun ló gba ọpẹ́, gbogbo ẹ̀, òun náà ni gbogbo ẹ́ tán iṣẹ́ láàyè, òun náà ló ní. So, ìgbà tí, mà gbàdúrà, mà gbàdúrà tán náà, màá tó lọ sùn. Hm, màá dẹ̀ lo sùn. Bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni màá kẹ́yìn rí ìlàjọ fún iṣẹ́? Ẹ̀mí sin, fẹ́ràn mí nsinyi, ẹni tó bá ti dé ibìkan, mi ò gbúdọ̀ pẹ́, but tí n bá ti, tí n bá ti pẹ́ nìkan báyo bí seven, seven bayi mo ti dẹ̀yìn, mo ti dẹ́yìn. Mo lè ṣe iṣẹ́, mo lè wa iṣẹ́, mo lè ṣe anything kí n tó di seven. Tó bá ti di seven bayi, iṣẹ́ ti, ó ti, ó ti wà on hold, ó ti wà stop. Mi n ṣiṣẹ̀, mi n ṣe anything but nínú àgò ìkíni sí, ìka, ìka, ìkẹfà ní ìrọ̀lẹ́. Ìgbà yẹn ni mo lè ṣiṣẹ́ tí mo lè máa wáṣẹ́ ká kíri a ti kí n ṣe ẹni iṣẹ́, but tó bá ti di seven bayi, mo stop niyen. Ó stop.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Tí ó bá jẹ́ nípa ti ẹ́lẹ̀yi, eré wo ni mo fẹ́ràn jù? Mi kì í ṣe ẹni tí mo like máa ń ṣeré jù, but eré ìdárayá wo ni mo-- mo like nǹkan tí wọ́n ń pè ní online games lórí phone. Bẹ́ẹ̀ ni, mo like online game, èyí tí wọ́n ń pè ní COD, Call of Duty, èyí tí wọ́n ń pè ní Free Fire, èyí tí wọ́n ń pè ní Military, wọ́n pọ̀ n bẹ́ẹ̀ rẹkẹrẹkẹ. Eré ìdárayá tí mo like máa ń ṣe jù ni lórí phone, lórí phone. Wọ́n lè pè wọ́n ní online games mo like jù. Nìkan, màá bá àwọn ẹ̀yan, irú te mi àti àwọn tọ́jú mi lọ àti àwọn ẹgbẹ́ mi tí gbogbo ẹ̀ tí o tó mi, wọ́n wà lórí òfurufú yẹn. A máa máa bá ara wa máa ṣeré, a máa máa challenge ara wa, a máa ṣe challenge ẹh ehn, a máa máa-- team up á maa máa ṣe oríṣìíríṣìí nǹkan lo máa là máa maa ṣe n bẹ́ẹ̀. Eh ehn eré eyi tí mo like jù ni, mi ò like eré tí ọ máa maa gbá a gún lára mi. Mi ò like eré, mi ò like kí, kí máa, aagún máa jadè lára mi. Ó máa stress up mi, mi ò like àwọn iru, eré, eré yẹn.